Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí òṣìṣẹ́ pẹlù ọgbọ́n Ọlọ́run. Ọlọ́run ló ni ọgbọ́n tí èèyàn fi ń darí ẹni akẹgbẹ́ rẹ̀. So Ọlọ́run sì máa ń gba àwọn ìṣàkóso nípa bí mo ti máa ń darí wọn. Pelù ọgbọ́n Ọlọ́run a ti sùúrù.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán? Hmm. Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán? Ọ̀jẹ̀ ń kọ́kọ́ dáhùn lẹ́yìn na kí n tó mo tí e ti fẹ́ẹ̀ parí débi ààyò. Ìsinmi mélòó ni?

Ṣé o ní gíláàsì oòrùn? Èmi ò mọ̀, itumọ gíláàsì oòrùn. Gíláàsì oòrùn èmi ò mọrú gíláàsì oòrùn. Ṣùgbọ́n tó bá ṣe gíláàsì ojú tí wọ́n fi ń kàwé, ó wà. Mo ní. Mo sì máa ń lò ó dáadáa. Mo ní mo máa ń lò ó dáadáa.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Bẹ́ẹ̀ni, iṣẹ́ ìtagbangba dára. Mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba láti ṣe torí pé ìmọ́lẹ̀ ò le wà. Ojú ò sì le rí pé iṣẹ́ tí mo ń ṣe. Iṣẹ́ tó kúnkún ò le bu ní.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun lọ́wọ́. Nítorí àwọn tó bá ńkọjá lẹ́gbẹ̀ẹ́ mi, ma ma fi oúnjẹ lọ wọ́n. So, mo ní ìwà tó dára bí mo bá ti ń jẹun.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ló, lákọ̀ọ̀kọ́ àwa ènìyàn, ohun èlò ní àwa náà jẹ́, àti àwọn bí tábìlì, àti àwọn bí fáìlì, àti àwọn akọ̀wé.